Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Bẹ́ẹ̀ ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Mo rántí ìgbà tí mo tẹ̀lé ẹ̀gbọ́n mi lọ gba àmì ẹ̀yẹ olùdún ṣáfẹ́fẹ́ ní ìlú Ògùn ní Ìjẹ̀bú Òde. Mo rántí ìgbà tí wọ́n pe ẹ̀gbọ́n mi láti wá bá àwọn ènìyàn sọ̀rọ̀. Èmi ni ẹ̀gbọ́n mi yàn láti lọ bá àwọn ènìyàn sọ̀rọ̀. Ìgbà yẹn mo, wọ́n wá fún mi ní ẹ̀rọ ìrànwọ́ ohùn kí n lè fi sọ̀rọ̀ kí àwọn ènìyàn kún lè gbọ́ nǹkan tí mò ń sọ dáadáa. Nítorí iṣẹ́ ẹ̀rọ ìrànwọ́ ohùn ni pé kí ó lè gbé ohùn èèyàn tó ń sọ̀rọ̀ kó lè gbe sókè dáadáa kí àwọn ènìyàn kàn lè mọ nǹkan tí ẹni náà ń sọ. Lọ́jọ́ náà lóhùn, nígbà tó ń fún mi ní ẹ̀rọ, ẹ̀rọ ìrànwọ́ ohùn náà, mo gbé e sẹ́nu mi, mo sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Mo sọ nípa bí ẹ̀gbọ́n mi ṣe ṣiṣẹ́ ṣiṣẹ́ tó fi agbára ṣiṣẹ́ láti lè dé ipò tó wà yìí. Mo dẹ̀ tún béèrè lọ́wọ́ wọn pé, ṣé bí mo ṣe ń fi ẹ̀rọ ìrànwọ́ òhùn yìí sọ̀rọ̀, ṣe gbogbo wọn ń gbọ́ bí nǹkan tí mò ń sọ? Wọ́n dẹ̀ sọ wípé wọ́n ń gbọ́, pé kí n tẹ̀síwájú. Mo sọ fún ọmọ ní, mo ní ó ti pẹ́ gan tí ẹ̀gbọ́n mi ti ń gbìyànjú àti dé ibi tí ó dé lónìí. Nítorí nígbà náà lóhùn, nígbà tá wà lọ́mọdé, a máa ń kọ orin, a máa ń jó, a máa ń ṣe gbogbo nǹkan tí a lè ṣe káṣá lè jẹ èèyàn gíga. Nígbà yẹn náà, bàbá mi nígbà náà máa ń bá wa ń ṣe é tó jẹ́ pé tí a bá nílò owó, bàbá mi ó fún wa lówó ká lè lọ ṣe nǹkan tó yẹ ká ṣe. Mo ní iṣẹ́ gidi ni ẹ̀gbọ́n mi ṣe kó tó lè dé ibi tí ó dé lónìí. Mo dẹ̀ tún jẹ́ kó yé wọn wípé gbogbo nǹkan tí a bá ń ṣe láyé yìí pé kí a máa fi agbára sí, ká sì máa fi ọkàn kan ká máa fi ṣiṣẹ́ wa. Mo tún padà tún béèrè lọ́wọ́ wọn. Mo bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn èèyàn tó ń gbọ́ mi nítorí àwọn ènìyàn pọ̀ síbẹ̀ lọ́jọ́ náà lóhùn. Mo wá béèrè lọ́wọ́ wọn pé ṣé ẹ̀ ń gbọ́ nǹkan tí mò ń sọ? Wọn ní wọ́n ń gbọ́. Mo ní nítorí a nílò láti máa, a nílò láti kí n lè sọ ọ̀rọ̀ yìí dáadáa. Wọn nílò láti kí wọ́n gbọ́ mi yéké yéké. Yàtọ̀ sí ìgbà tí ẹ̀gbọ́n mi lọ gba àmì ẹ̀yẹ yìí, ó tún ní ìgbà mìíràn tí mo tún ti lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Ó tún jẹ́ kí n rántí ìgbà tí mò ń ṣiṣẹ́ ní ilé ìjọsìn kan ní ìlú Àkúrẹ́. Nígbà náà lóhùn, wọ́n ṣe ayẹyẹ òdìbò ṣe fún mi nítorí pé mo ti parí iṣẹ́ mi ní ọ̀dọ̀ wọn. Wọ́n wá fún mi ní ẹ̀rọ ìrànwọ́ ohùn kí n lè fi bá àwọn ọmọ ìjọ sọ̀rọ̀. Mo wá dúpẹ́ lọ́wọ́ wọn. Mo, nígbà tí mo gba, tí mo gba ẹ̀rọ ìrànwọ́ ohùn náà lọ́wọ́ èèyàn tó fún mi, mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìjọ. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọkùnrin, mo dúpẹ́ lọ́wọ́ àwọn obìnrin, mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọdé, mo dúpẹ́ lọ́wọ́ àwọn, àwọn tó àwọn ẹ̀ṣọ́ church, àwọn ẹ̀ṣọ́ ilé ìjọsìn tó ń bá mi ṣe gbogbo iṣẹ́ tí mò ń ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ wípé àsìkò tí mo wá sí ọ̀dọ̀ wọn, mo mọ̀ ọ́n lóore, gbogbo nǹkan tó ń ṣe fún mi níre níre níre. Mo sì dọ̀pàdúra fún ẹ pé Ọlọ́run náà a máa dá ìre náà padà fún oníkálukú. Mo dúpẹ́ lọ́wọ́ olùjọ́sìn, mo dúpẹ́ lọ́wọ́, mo dúpẹ́ lọ́wọ́ wòlíì, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn amúgbálẹ̀ ẹgbẹ́ wòlíì. Mo dúpẹ́ lọ́wọ́ wọn. Mo dẹ̀ tún béèrè lọ́wọ́ wọn bí mo ṣe ń, mo ṣe ń dúpẹ́ ni mò ń béèrè pé ṣé wọn ń gbọ́ mi yéké yéké tí gbogbo wọn náà ṣẹ pé wọn ń gbọ́ mi yéké yéké. Mo wá dúpẹ́, mo dúpẹ́. Mo tún wá jẹ́ kó yé wọn wípé tí iṣẹ́ mi ò bá tún gbé mi padà wá sí agbègbè wọn, màá tún padà wá ṣiṣẹ́ lọ́dọ̀ wọn. Mo jẹ́ kó yé wọn wípé ènìyàn dáadáa ni wọ́n. Lóòótọ́, tí a bá ní ká máa sọ bí àǹfàní ẹ̀, ẹ̀rọ ìrànwọ́ òhùn yìí ṣe dá, tó ó dá gidi gan. Nítorí pé ìgbà mìíràn wà tó jẹ́ pé tá, tí a bá ń sọ̀rọ̀ níbi tí àwọn ènìyàn pọ̀ sí, kì í ṣe gbogbo ènìyàn kó ló máa ń gbọ́ nǹkan tí a bá ń sọ. Nítorí náà ẹ̀rọ ìrànwọ́ òhùn jẹ́ nǹkan gbóògì ní bí a bá ti ń sọ̀rọ̀, òun ló máa ń jẹ́ kí àwọn ènìyàn kún gbọ́rọ̀ wa dáadáa. Ẹ̀ṣé o.